Rárá, èmi ò fẹ́ràn láti máa ya àwòrán lọ títí. Nítorí náà, fún ìwò ba, ìgbà díẹ̀ ni mo máa ya àwòrán. Ìgbà tí inú mi bá ti dùn láti ya àwòrán, ẹ̀ẹ̀kọ̀kan àwọn ẹni títì mi wón máa ń fi ipa mumi láti ya àwòrán. Nítorí náà, ìgbà díẹ̀ àti ìgbà díẹ̀ ni mo máa ya àwòrán.

Ó ti pẹ́ gidi gan ni mi ò lè rántí rẹ̀ rárá. Boyá nígbà tí mo sì wà ní ilé ìwé, mo máa ń lọ sí ilé ìkàwé. Nígbà yẹn, mo máa ń lọ sí ilé ìkàwé dáadáa. Ṣùgbọ́n nísinsìnyí, mi ò kì í lọ sí ilé ìkàwé. Ṣùgbọ́n mo ní plan láti ní ilé ìkàwé sí ilé mi.

Inú mi máa ń dùn gidi gan nígbà tí mo bá ti kojú àsìkò ìparí iṣẹ́. Nítorí iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe wípé ó máa ń mú kí ara rẹ ni ó dẹ̀ ti máa rẹ eyan lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ nípa kíkó ojú rẹ̀ dáadáa àti pé kí inú mi dùn kí iṣẹ́ tètè parí.

Ó tí ṣe díẹ̀ tí mo ti rí dókítà, ṣùgbọ́n bí àwọn oṣù mélòó kan sẹ́yìn ni ìgbà tí mo rí dókítà kẹ́yìn. Nítorí pé orísìírísìí nǹkan ló yẹ kí a wà ẹni nǹkan kí a máa wò láágo ara wa àti láti mọ nǹkan tó yẹ ká tọ́jú àti eléyìí tó yẹ ká mú ní ọ̀kúkúndùn dáadáa. Nítorínà bí àwọn oṣù mélòó kan sẹ́yìn ni mo lọ rí dókítà kẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kélé nígbà mìíràn èrò dé, ní mo máa ń kọrin sókè dáadáa. Nítorí pé ó depend lórí irú orin to bá fẹ́ kọ ló máa ṣe kélé àbí ni ò ní ṣe kélé. Nítorí náà mo máa ń kọrin kélé nígbà mìíràn mo dẹ̀ máa ń kọrin sókè.

Bẹ́ẹ̀ni, nítorí àwọn Yorùbá máa ń powe kan pé ẹni tó bá mú kí orí eniyan wu, eeyan máa ń fún un ní nǹkan dáadáa. Nítorí náà, bẹ́ẹ̀ ni láti mú kí inú àwọn òṣìṣẹ́ dùn àti láti pé lọ́jọ́ ìmiran kan lè ṣiṣẹ́ si, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nígbà tó bá ṣe wípé wọ́n bá ṣiṣẹ́ dáadáa àbí tó bá ṣe wípé iṣẹ́ pọ̀ gidi gan, màá fún wọn lówá àfikún.

Ní ojoojúmọ́ nítorí ayé ta wà yìí, àwọn èèyàn through email nípa tí email ni wọ́n máa ń fi ń ranse, tí wọ́n dẹ̀ máa ń fi ń send àwọn message tó bá ní àti ìròyìn tó bá ní. Àti nítorí náà oríṣiríṣi àwọn ìpèsè iṣẹ́ ni wọ́n máa ń send sí email. Nítorí náà ó ṣe pàtàkì láti máa yẹ email wò lójoojúmọ́.

Mo fẹ́ràn àti máa ṣe yoga nítorí pé yoga jẹ́ ìkọlànra àwọn eré ìdárayá. Èyí tó rọrùn kì í de ṣe pé ó rọrùn púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ó rọrùn ó de máa ń mú kí ara rọ̀ dáadáa. Nítorí náà èmi fẹ́ràn eré yoga ju gbogbo eré ìdárayá nítorí ó ṣe kókó ó dà ṣe pàtàkì sára.

Ìgbà mìíràn ẹ̀ẹ̀rẹ̀ kan, ìgbà mìíràn dẹ̀ sí ní bó yá bí ẹ̀ẹ̀ méjì. Nítorí pé àwọn dókítà kan sọ pé ẹ̀ẹ̀ kan tó, àwọn mìíràn dẹ̀ sì sọ pé ẹ̀ẹ̀ méjì ni. Nítorí náà àwọn kan tí ètùú wa sọ pé ó dára kí ènìyàn má fọnu ni ju ẹ̀ẹ̀rẹ̀ méjì lọ. Ṣùgbọ́n ìgbà kan àbí ẹ̀ẹ̀ méjì ni ló bá tán.

Ó depend lórí iṣẹ́ tí ń bá ní. Ṣùgbọ́n ta bá fẹ́ sọ wípé ó dá wákàtí mélòó ni mo máa ń ṣiṣẹ́ lójúmọ́, mà á sọ pé bóyá bí i wákàtí márùn-ún ó kéré jù lójúmọ́ ni mo máa ń ṣiṣẹ́. Nítorí pé ìgbà mí ìṣe lè pọ̀, ìgbà mí kedere, ìṣe lè má pọ̀ lọ títí.

Ìbéèrè yírí bákan bákan láti máa bèèrè bóyá ènìyàn máa ń na ara rẹ̀. Rárá o, mi ò kí ń na ara mi. Láìṣẹ́ pé iná dá erè àbí bóyá ẹ̀jẹ̀ tí ta sí inú ọlọ́pọdọ́. Báwo ni ènìyàn ṣe máa máa na ara rẹ̀? Nítorí náà rárá àti rárá. Bèèrè yírí bákan bákan.

Èmi ò mọ̀ nípa ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ṣùgbọ́n mo mọ̀ wípé mo gbàgbọ́ nínú ìgbàgbé ilé tí mo rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí náà, màá sọ pé bóyá àbí bẹ́ẹ̀ kọ́, èmi ò mọ̀ ní ọ̀pọ̀ ilé tí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́.

Rárá, èmi ò ní nọ́mbà orílẹ̀ nítorí àwa ọmọ ilẹ̀ yìí, ó tilẹ̀ jẹ́ wípé oríṣìíríṣìí la sọ pé a ti pèsè sílẹ̀ eléyí tó jẹ́ àwọn nọ́mbà emergency, ṣùgbọ́n ìwọ̀nba ni a lè pè tó máa ṣiṣẹ́. Nítorínà rárá, èmi kò ní nọ́mbà orílẹ̀.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, ó jẹ́ ìgbà tí mo rántí pé àwa ọmọ kéékèèké ta máa ń ṣeré káàkiri àdúgbò, táa máa lọ lójúlé tí ojúlé, tí a sì máa lọ sílé àwọn ọ̀rẹ́ wa. Ìgbà yẹn jẹ́ ìgbà tí ó dára, tí ó dẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀. Eléyìí tó jẹ́ wípé inú mi dùn síi.

Dòdò jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ nítorí pé adùn rẹ̀ ló jẹ́ àwọn kan lára adùn tí mo fẹ́ràn dáadáa. Nítorí náà, dòdò àti ẹyin nígbà mìíràn àbí ata pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ irun. Òhun ni mo fẹ́ràn jù. Méjèèjì máa mú kì inu mi dùn.

Èmi ò lè sọ o. Ìgbà mélòó ni ìsinmi ń jẹ ọ̀sán mi gbà? Nítorí pé ìgbà mìíràn mo lè jẹun ọ̀sán, mò dè lè máa jẹun ọ̀sán. Èmi ò dè jẹ́ nǹkan tó máa ń fi àkókò pàtó jẹun. Nítorínà, èmi kò mọ̀ ìgbà tí ìsinmi ń jẹ ọ̀sán mi tó gbà.

Ìgbà kan tàbí ẹ̀ẹ̀méjì ni mo máa ń fọ ọkọ̀ mi ní ọ̀sẹ̀ nítorí pé omi kò ń ṣe ilé tí o lè fojú kan rárá àti wípé àti lọ máa fọ ní ilé ìfọọkọ̀, ó ti wọ́n nísìnsìnyí. Nítorí náà, bí ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀méjì.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Nítorí eléyii tí a wà yìí, ọgbà àti oko didá jẹ́ ìkan nínú àwọn eléyi tí ó ṣe kókó láti lè máa gbin oúnjẹ jíjẹ. Nítorí oríṣiríṣi oúnjẹ tí ò dára fún ìlera ara ló ti wà lóde. Nítorí náà bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde dáadáa ní ọ̀pọ̀ ìgbà mìíràn. Nítorí òde jẹ́ ibi tí o ti le rí àwọn eyanre tí ẹdẹ lè jẹ gbádùn àti sinmi àti dàráyà dáadáa. Nítorí náà, bẹ́ẹ̀ni mo ti lọ sí òde rí òde dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ nítorí pé oríṣiríṣi àwọn ènìyàn ló wà ní òde taa wa yìí. Ènìyàn lá dẹ̀ láti fúnra dáadáa àti ní ikiyèsára kí eeyan má lè ṣẹ́ jọ́ gbèsè rárá àti rárá nítorí náà bẹ́ẹ̀ni.

Rárá o, èmi ò kí ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Nítorí mo ní fọ́ldà ibi tí mo máa ń kọ́pì rẹ̀ sí tí mo máa ń duplicate ẹ̀ nítorí náà. Rárá, èmi ò kí ń fi fáìlì mi pamọ́ sórí cloud. Nítorí mi ò mọ̀ bí a ṣe ń ṣe cloud yẹn dáadáa.

Kò sí ǹnkan tí mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Nítorí ìwádìí àti ìmọ̀ ìlera, wọ́n ti fi hàn wípé tí ènìyàn bá fẹ́ lọ sùn, ó yẹ kí ó máa sùn ní ìwowo omolúàbí nítorí ó máa ń ṣe ara ní orí. Nítorí náà kò sí rárá àti rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Nítorí ṣíṣe ìtọ́jú àwọn ọjà ní pàtàkì ó dẹ̀ ṣe kókó láti mọ àwọn ọjà tí ó ṣẹ́kù, àti láti mọ àwọn ìjíròrò àti àròpapọ̀ àwọn ọjà rẹ. Nítorí náà bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi dáadáa àti nípa pé kí wọ́n lè ṣe iṣẹ́ dáadáa. Nítorí náà ìdarí àwọn òṣìṣẹ́ mi ó ṣe pàtàkì ó de ṣe kókó sí mi. Nítorí náà mo máa ń darí wọn dáadáa láti ṣe iṣẹ́ tó yẹ àti iṣẹ́ dáadáa fún àwọn oníbàárà.

Mo máa ń bá wọn ṣe iṣẹ́ dáadáa. Màá sì sọ wípé mo ní àwọn ẹ̀bùn láti lè kó àwọn ènìyàn jọ pọ̀ dáadáa. Nítorínà àti máa bá wọn ṣiṣẹ́. Kò jẹ́ eleyi tí ó le fún mi rárá àti rárá. Ó dẹ̀ jẹ́ eleyi tí ó rọrùn fún mi dáadáa láti máa bá wọn ṣiṣẹ́.

Èmi ò lè rò bóyá ènìyàn nílò àti fẹ́ràn ẹ̀rọ ìgbésókè, nítorí ẹ̀rọ ìgbésókè ní nǹkan tí ó máa ń ṣe, ó dà ní nǹkan pàtó tí ó máa ń ṣe. Nípa tí èyàn bá fẹ́ bá àwọn òpò èrò tí ó pọ̀ dáadáa sọ̀rọ̀, ẹ̀rọ ìgbésókè ṣe kókó. Mo dẹ̀ mọ̀ bí a ti ń lò ó.

Èmi ò tí wọ aṣọ àkàyọrí níbi iṣẹ́ ṣùgbọ́n níbi ìwé gíga mo ti wọ aṣọ àkàyọrí dáadáa, eléyìí tí ó sì mú kí inú mi dùn tí àwọn tí ó sì wà ní àyíká mi ti inú wọn dùn nítorí pé ó jẹ́ eléyìí tí mo ti yege.

Mo máa ń ṣe irun mi lọ́dọ̀ àwọn tí ó máa ń bá mi ṣe irun. Eléyìí ti a mọ̀ sí àwọn hairdresser. Nítorí náà, ó ní irú àwọn ẹ hairdresser tí mo lè gbé orí mi lọ. Àwọn tí ó bá mọṣẹ́ dáadáa tí wọ́n sì yege nínú iṣẹ́ wọn. Àwọn ni mo fẹ́ràn.

Èmi ò lè sọ kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nípa ti ìwé, ṣùgbọ́n màá sọ pé ẹ̀kọ́ ó ní general mo fẹ́ràn rẹ̀. Nítorí náà mi ò lè sọ pàtó kókó ilé tí mo fẹ́ràn. Mo fẹ́ràn àwọn ìwọ̀nba tí mo le fẹ́ràn, àwọn èlé è tí ó dẹ̀ yé mi, mi ò fẹ́

Rárá o, èmi ò kí n jẹun nínú ọkọ̀ mi. Nítorí pé jí jẹun nínú ọkọ̀ jẹ́ ilé tí ò dára. Ó sì jẹ́ ilé tí ó máa ń fún yàn pé o ò ní ẹ̀kọ́ dáadáa. Nítorí náà, à fi tó bá jẹ́ pé èyàn wà ní ìrìnàjò, èyàn lè jẹun nínú inú ọkọ̀ rẹ̀.

Ó máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti mímọ pàtó ibi tí ìṣòro náà ti wá. Ó máa jẹ́ kó rọrùn fún mi láti mọ nǹkan tó yẹ kí n ṣe àti ọ̀nà tó yẹ kí n gbé gbà láti kojú rẹ̀ tí wàhálà òrìnsì àbí ìṣòro.

Hmm, ma sọ wípé adùn kárámẹ̀ àti adùn strawbery, àwọn ni mo fẹ́ràn nínú ice cream. Mo lè jẹ́ ṣokoléètì díẹ̀ náà, ṣùgbọ́n mi ò fẹ́ràn rẹ̀ lọ títí. Ṣùgbọ́n strawberry, mo fẹ́ràn rẹ̀. Vanilla, mi ò fẹ́ràn rẹ̀ nítorí ó dùn àti wípé ó rí bákan bákan.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo nǹkan nígbà tí ìwọ̀n bá ìgbà tí nǹkan yẹn bá sì dá tí ó sì ṣe ń lò. Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo nǹkan bíi ti bàtà, bíi ti irinse, bíi ti aṣọ àbí oríṣiríṣi àwọn nǹkan tí ó le jẹ́ kí n tún lọ pàdánù òwò mi.

Rárá o, owó tí mò ń gbà ò dára tó, nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló a nílò tí ó dẹ̀ nílò láti rà. Nítorí náà, rárá àti rárá, owó tí mò ń gbà kò dára tó, nítorí náà ni wọ́n ṣe ń wá oríṣiríṣi nǹkan tí ìyàn lè ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí ó rẹwà lọ́pọ̀lọpọ̀. Ìràwọ̀ àti òṣùpá, mo fẹ́ràn àti máa wò wọ́n dáadáa nítorí ó máa ń mú kí oyè títóbi Ọlọ́run àti bí Ọlọ́run ṣe dá ohun gbogbo rí dáradára àti lódùlódù.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Nítorí náà tí mo bá ti ẹ sọ pé mo fẹ́ràn àti lè lo méjèèjì, ṣùgbọ́n mi ò lè lo méjèèjì rárá àti rárá. Nítorí náà, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Nítorí òun ni mo lè lò. Ṣùgbọ́n nígbà mí, mo máa ń lo ọwọ́ òsì tí bá lè lò, mo máa ń lo dáadáa nígbà mìíràn.

Rárá o, mi ò kí ń tan ìkíni lórí fóònù mi, nítorí iṣẹ́ tí fóònù mi ń ṣe ó pọ̀ ju pé kí ń máa tan ìkíni lórí fóònù. Nítorí náà rárá àti rárá èmi ò kí ń tan ìkíni lórí fóònù. Àwọn ǹkan tí mo máa ń ṣe yàtọ̀ sí láti máa tan ìkíni.

Bẹ́ẹ̀ni, mo ga tó, mo dẹ̀ síga dáadáa tó, ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tí mo ní wọ́n jẹ́ àwọn tí ó kúrú lọ́pọ̀lọpọ̀, nítorí náà èmi ò bìkítà bẹ́ẹ̀ rárá àti rárá, nítorí náà mo lè sọ wípé mo ga tó, mo sì ga dáadáa.

Bẹ́ẹ̀ni ó máa ń rọrùn nígbà tí n bá sùn. Oorun tí mo máa ń sun kò kí n jẹ́ oorun ìdíwọ́ rárá àti rárá. Nítorí náà bẹ́ẹ̀ ni ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn. Ọ̀sán àbí alẹ́, ó máa ń rọrùn dáadáa fún mi nígbà tí mo bá ti ń sùn.

Fóònù mi jẹ́ fóònù tí ò kí n gbóná lọ títí, unless tí n bá ṣe àwọn nǹkan kan tí ó pọ̀ gidigidi lórí rẹ̀, ṣùgbọ́n nígbà yẹn náà, ó rare láti sọ pé fóònù mi gbóná. Nítorínà mi ò mọ́.

Mo fẹ́ran àwọn aṣọ tó bá tóbi lára dáadáa, eléyìí tí àwọn èèyàn máa n pè ní baggy, nítorí ó máa n jẹ́ kí atẹ́gùn fẹ́ sí mi dáadáa. Kò dẹ̀ kí n jẹ́ kí ìdènà wà ní àgọ́ ara mi àbí kí ǹkan fún mi pẹ́pẹ́ tí mi ò fi ní lé mi, nítorí náà baggy ni mo fẹ́ran jù.

Mo fẹ́ kọ́ èdè Japanese àti èdè Chinese nítorí èdè yẹn jẹ́ èdè tí mo fẹ́ràn tí mo dẹ̀ fẹ́ lọ sí ìlú ibẹ̀ ní ọjọ́ kan. Nítorí náà mo fẹ́ràn èdè Chinese àti èdè Japanese. Mo dẹ̀ máa ń wo àwọn àwòrán àti fíìmù lórí wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ nítorí ohun ọ̀ṣọ́ ni ìkan lára àwọn òge àti ẹ̀wà láti ṣe ara lọ́ṣọ̀ọ́ tí ó lè mú kí èèyàn kí ó rẹwà sí ní ọ̀pọ̀lọpọ̀ àti tó lè mú kí èèyàn kí ó hàn dáadáa.

Èmi ò mọ nnkan tó n jẹ́ alùpùkù. Nítòótó mo ti gbọ́ nípa alùpùpù rí dáadáa ṣùgbọ́n màá fẹ́ sọ pé bóyá àwọn tí ó jẹ́ àwọn bàbá wa àti àwọn ìyá wa ní ayé àtijọ́ ni wọ́n mọ nkan tí ó n jẹ́ alùpùpù. Ó dé èlé jẹ́ nnkan tí mo mọ̀, tí mi o mọ̀ pé alùpùpù ni wọ́n ń pè é.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìmelì àìwúlò. Kò sí ẹni ta sọ wípé òun ní ìmelì tí ò kín gba ìmelì àìwúlò. Ṣùgbọ́n ìgbà mí mo máa fi sílẹ̀, ní gbogbo ìgbà ni mo ti è máa fi sílẹ̀. Ìwọn bá àwọn péréte nìkan ni mo máa ń wò dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn oríṣiríṣi ẹranko ọ̀sìn, nítorí pé ẹranko ọ̀sìn jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáadáa láti máa sin àwọn nǹkan ọ̀sìn, nítorí wọ́n máa ń mú kí inú mi dùn dáadáa ní gbogbo ìgbà, nítorí náà bẹ́ẹ̀ ni.

Mo máa ń dáhùn fóònù mi níbí iṣẹ́ tí n bá ti ní nǹkan tí mo bá fẹ́ ṣe, ṣùgbọ́n mo jẹ́ ẹ̀yàn kan tó ṣe wí pé mo máa ń pa fóònù mimọ́ tí n bá ti dé ibi iṣẹ́ kí n lè wo iṣẹ́ tí mò ń ṣe pẹ̀lú ọpọlọ pípé àti pé kí n lè fókọ̀sì dáadáa lórí iṣẹ́ tí mò ń ṣe.

Mo máa ń jí ní òwúrò dáadáa, nítorí pé èmi ò jé èèyàn kan tí ó fẹ́ràn láti máa jí lówúrò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n tí n bá ní ǹkan tí mo fẹ́ ṣe tó ṣe pàtàkì àti pàtó, mo má ń jí ní òwúrò. Ní àsìkò dipò tí mo ti e féràn rẹ̀, mo má ń jí.

Iléyi tí àwọn òyìnbó máa ń pè ní Android, òhun ni fóònù alágbeka tí èmi ń lò. Nítorí ọ̀pọ̀ àwọn èèyàn ló ń lo iléyi tí a ń pè ní iPhone ní ìsinsìnyí. Ṣùgbọ́n Android òhun ni èmi ń lò, mo sì fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ iPhone.